Àkókò tí mo máa ń ṣètò agogo ìjí mi ni bí i aago mẹ́rin àbí aago márùn-ún àárọ̀, tó bá jẹ́ wípé mo ní nǹkan tí mo fẹ́ jí ṣe lówu rọ̀ ọjọ́ yẹn àbí ìgbàkúùgbà. Ṣùgbọ́n èmi ò ní pẹ́ pa tó agogo ìjí kankan.

Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ nígbà tí mo wà ní kékeré. Ṣùgbọ́n láti ìgbà èwe mi yan ni mo lè sọ nípa gígùn kẹ̀kẹ́. Ṣùgbọ́n ní àkókò tí mo wáyé, ó ti pẹ́ tí mo ti gun kẹ̀kẹ́ torí bẹ́ẹ̀ mi ò lè sọ bóyá mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ mọ́.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé ẹ̀rọ yìí ó máa ń ràn mí lọ́wọ́ láti lè sọ̀rọ̀ dáadáa, ó sì máa ń ràn mí lọ́wọ́ láti gbọ́ ní ẹni tó ń bá mi sọ̀rọ̀ náà ó máa ń ràn mí lọ́wọ́ láti gbo ohùn ẹ náà dáadáa.

Bẹ́ẹ̀ni, èmi máa ń na ara dáadáa, mo máa ń na ara mi, tí màá na apá mi, tí màá na ẹsẹ̀ mi, ọrùn mi gan, mo máa na ọrùn mi, máa na ọwọ́ mi, máa na ejìkà mi dáadáa, nítorí kó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ sàn dáadáa, èmi máa ń na ara mi, mo máa na ara mi dáadáa.

Oríṣìíríṣìí adùn ló wà nínú áísíkirimù, bí i fáńílà, bí i ṣokoléètì, sọ̀rọ̀bẹrì náà ó wà bẹ́ẹ̀. Gbogbo wọn náà lọ dùn o, gbogbo wọn náà dùn dáadáa. Fáńílà dùn, ṣokoléètì dùn, sọ̀rọ̀bẹrì dùn, máńgò àti pìnáápù gan bẹ́ inú rẹ̀, ṣùgbọ́n èyí tí èmi fẹ́ràn jù óun ni fáńílà. Mo fẹ́ràn fáńílà dáadáa.

Bẹ́ẹ̀ni, èmi máa ń di ọ̀jáàbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé ó dáa kí èèyàn má di ọ̀jáàbò nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀. Ọ̀jáàbò yìí ó máa ń dáàbò bo èèyàn, ó máa ń dáàbò bo èèyàn ó máa ń di ewu ọkọ̀ ìjàmbá gan kù. Ọ̀yámọ̀ tó fẹ́ dúró lójijì gan nítorí nǹkan tó wá tẹ bíréèkì lójijì. Ọ̀jáàbò yìí òun ló máa ń dáàbò bo èèyàn tó máa mú ìyàn dúró ní ara tí ò ní jẹ́ kí ènìyàn sá síwájú débi tí ó máa forí gbá nǹkan. Èmi máa ń di ọ̀jáàbò nígbà tí mo bá wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ìṣẹ́ nítorí pé káàdì ìṣẹ́ yìí ló fi hàn wípé mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yẹn. Orúkọ mi ò ń bẹ lórí káàdì ìṣẹ́ mi, fọ́tò mi ń bẹ níbẹ̀, orúkọ ilé iṣẹ́ ó wà lórí káàdì ìṣẹ́ mi, ipò tí mo dè wà ní ibi iṣẹ́ yẹn níbi tí mò ń ṣe ó wà níbẹ̀, nọ́mbà ìdánimọ̀ ń bẹ níbẹ̀. Mo ní, mo ní káàdì ìṣẹ́.

Mo fẹ́ràn láti máa jẹ ọsàn, èso ọsàn mo fẹ́ràn ẹ̀. Mo fẹ́ràn òronbó dáadáa nítorí pé ó da fára, máa ń jẹ́ k, ó máa ń jẹ́ kí ara lágbára, ó sì máa ń ṣe lòdì sí àrùn. Tori o ní vitamin C, torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn èso ọsàn láti máa jẹ.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi, ó wù mí kí n lọ Amẹ́ríkà, Canada ṣùgbọ́n ìlú Dubai ó wù mí láti lọ sí ìsinmi níbẹ̀. Kí èmi àti ẹbí mi ká lọ, ká lọ wo bẹ̀ bí wọ́n ṣe ń ròyìn ibẹ̀. Ká wa ná lọ káàkiri, ká wo ayíká ibẹ̀ bó ti ẹ̀ jẹ́ bí ọ̀sẹ̀ kan, abi ọ̀sẹ̀ méjì. Ó wù mí kí n lọ sí ìlú Dubai fún ìsinmi.

Bí èmi ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé iṣẹ́ yẹn èmi a ti ní àfojúsùn ẹ̀. Láàkọ́kọ́, gbogbo ohun ta máa lò nípa iṣẹ́ yẹn tí ìṣe pe àṣẹ máa máa sáré lọ sókè sódò. Bóyá owó ni, gbogbo ohun èlò ta máa lò páta àtàwọn èèyàn tó máa kópa nínú iṣẹ́ yẹn, gbogbo won ni màá ti ṣètò wọn sílẹ̀. Màá dẹ̀ ti sọ ojúṣe oníkálukú fún iṣẹ́ tó ní ká luku máa ṣe, ipa tó ní ká luku máa kó, wọn a ti mọ̀. Màá dẹ̀ pín iṣẹ́ yẹn náà sí ìpele ìpele, bó ṣe máa máa lọ ìta máa kọ́kọ́ ṣe, èyí tó máa tẹ̀lé, èyí tó jẹ́ pé òun la máa ṣe parí, gbogbo ẹ̀ ni màá ti pín sí ìpele ìpele. A ti mọ ìjọ tí iṣẹ́ máa bẹ̀rẹ̀, ìjọ tó dẹ̀ máa parí tí ò ní sí àní àní kankan. Màá sì máa yẹ iṣẹ́ yẹn wò náà bó ti ń lọ. Ta bá nílò ó láti ṣàtúnṣe tí ìṣòro bá wáyé, màá sì ṣe àyẹ̀wò gbogbo ẹ̀ ní iparíparí kí gbogbo ẹ̀ kó lè bọ̀ sí àṣeyọrí. Bí mo ti máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ bóyá àwọn ọ̀rẹ́ mi àbí àwọn tí mo fojú jọ wà ń bẹ. Gbogbo wa yóò jọ máa sọ̀rọ̀, a máa sọ̀rọ̀ títí tí a máa fi dé ibi tí a ń lọ. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ìgbà mí dẹ̀ré nínú bẹ̀ ọ lè jẹ́ àwọn tí mo ti ẹ mọ̀ gan pàápàá tí mo kàn nílò láti ràn lọ́wọ́ bóyá àwọn àgbàlagbà àbí ẹni tí ó ní ìṣòro pẹ̀lú ìrù ẹrọ báyẹn, mo lè máa bá wọn sọ̀rọ̀ láti fi ọkàn wọn balẹ̀. Èmi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Àwọn nǹkan ti ó máa ń wà nínú àpò ọwọ́ mi ni: owó, ó máa ń wà nínú àpò ọwọ́ mi; fóònù alágbèéká mi, ó máa ń wà nú àpò ọwọ́ mi; gíláàsì ojú mi, ó máa ń wà nú àpò ọwọ́ mi; káàdì ìdánimọ̀ mi, ó máa ń wà nú àpò ọwọ́ mi; kọ́kọ́rọ́, ó máa ń wà nú àpò ọwọ́ mi; mo sì ní àtíkè tí máa fi ń pa ojú mi náà, ìyẹn náà wà nú àpò ọwọ́ mi; mo sì ní aṣọ tí máa fi nu ojú, ìyẹn náà ó wà nínú àpò ọwọ́ mi; mo sì ní ìwé kékeré àti bírò tí n ba fẹ́ kọ nǹkan, ìyẹn náà ó wà nínú àpò ọwọ́ mi.

Èmi fẹ́ràn láti máa rin òkè nítorí pé ó dáa fún ara. Tí èèyàn bá ń rin òkè, ó máa ń ran èèyàn lọ́wọ́, ran egungun lọ́wọ́. Ó máa ń ran èèyàn lọ́wọ́ nítorí bí ìdárayá la máa pe kí èèyàn máa rin òkè. Ó dáa, ó máa fún èèyàn ní agbára. Ó tún máa ran èèyàn lọ́wọ́ láti jẹ́ kí ènìyàn ti ẹ-- kí ìwọ̀n yẹn èèyàn kó dínkù, kí èèyàn má sanra jù. Ó máa jẹ́ kí èèyàn wà lála fía. Èmi fẹ́ràn kí n máa rin òkè nítorí pé ó máa ń jẹ́ kí èèyàn wà lála fía ó sì máa ń dín ọ̀rá ara kù, máa ń dín ìwọ̀n kù. Èèyàn kò ní sanra síbẹ̀ ṣá.

Bẹ́ẹ̀ni èmi ní ìwà tó dára nígbà tí mo bá fẹ́ jẹun. Tí bá ti so oúnjẹ tí mo fẹ́ jẹ tán tí mo ti gbé sórí tábìlì, èmi máa gbàdúrà, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé o ṣe oúnjẹ yẹn fún mi, tó sì fún mi ní àlàáfíà láti sè é tí mo dẹ̀ tun lè jẹ ẹ́. Nígbà tí máa dẹ̀ ti gbàdúrà mi tán, màá fọwọ́ mi, màá sì jẹ oúnjẹ mi. Tí èmi bá dẹ̀ ń jẹun, èmi kì í sọ̀rọ̀ tí ń bá jẹun, torí bí èèyàn bá sọ̀rọ̀ gan níbi tó ti ń jẹun, oúnjẹ lè pa lórí. Èmi kì í sọ̀rọ̀ tí ń bá ń jẹun, pé oúnjẹ máa wà lẹ́nu mi tí màá máa sọ̀rọ̀ pẹ̀lú oúnjẹ lẹ́nu, èmi kì í ṣe bẹ́ẹ̀. Omi tí mo dẹ̀ máa mú náà nígbà tí bá jẹun tán, mo ti máa gbé sí ẹ̀gbẹ́ mi ń bẹ. Èmi ní ìwà tó dára tí ń bá ń jẹun.

Ìgbà tí mo máa ń fọ eyín mi lójúmọ́, ẹẹmeji lójúmọ́ ni mo máa ń fọ eyín, iyẹn láààrọ̀ mo sì máa tún fọ eyín mi ní àṣálẹ́ kín tó lọ sùn. Ṣùgbọ́n mo lè fọ eyín mi náà lówó ọ̀sán àbí nígbàkúgbà o, nítorí tí n bá jẹ́ ǹkan mi tí mo nílò láti fọ ẹnu mi, èmi máa ń fọ ẹnu mi, mo máa ń fọ eyín mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pe àwọn oníbàárà tuntun torí èèyàn gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣòwò pọ̀. Kan báa ìgbà tí n bá pè wọ́n, ó máa fi hàn wípé mo rántí wọn pé mo nífẹ̀ẹ́ sí wọn bé'mi náà dè ṣe pè wọ́n, yẹn á tún mú àwọn náà rántíi ilé iṣẹ́ wa. Bí kò bá ṣe bẹ́ẹ̀, àwọn ilé iṣẹ́ míìn làwọn máa tún máa ma rántí. Torí bẹ́ẹ̀, èmi máa ń pe àwọn oníbàárà tuntun, kọ́n lè máa rántí à wa, kọ́n sì lè mọ̀ wípé a nífẹ̀ẹ́ wọn, kọ́n lè mọ̀ pé à ń retíi wọ́n, kọ́n máa bọ̀ lọ́dọ̀ wa wá bá wa ra ọjà. Èmi máa ń pe àwọn oníbàárà tuntun.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi, pàápàá tó bá jẹ́ pé mo ti ṣe wàhálà tí mo ti sá sókè sódò, tí mo ti fi ra mi ṣiṣẹ́ rẹpẹtẹ, orí máa ń fọ́ mi. Àbí tí mo ṣèṣọ́ ooru tí mi ò wá sùn, tí mo tú wá ṣiṣẹ́ mọ, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí n bá ti wẹ̀, tí mo jẹun, tí mo sùn, orí yẹn máa lọ. Àfi tó bá jẹ́ wípé mo tún ní ibà tí orí fífọ́ wá pẹ̀lú ẹ̀ tí mo sì lọ ilé ìwòsàn tán fún mi lógun, ara mi yóò dà.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni aṣọ. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn láṣọ gan-an ṣùgbọ́n èmi máa ń fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn, ní nǹkan tí mo mọ̀ pé wọ́n fẹ́ ní àkókò yẹn gan. Èmi kì í fẹ́ kàn fún ènìyàn ní nǹkan tí mo mọ̀ pé kò ní wúlò fún un ní wákàtí yẹn. Tó bá jẹ́ wípé oúnjẹ ni ẹni yẹn nílò, oúnjẹ ni máa fún un gẹ́gẹ́ bí ẹ̀bùn. Mo bá jẹ́ ìyànjú ni, ìyànjú ni mo máa gbà. Mo máa ń fẹ́ fún ènìyàn ní ẹ̀bùn tí mo mọ̀ pé nǹkan tó nílò nìyẹn. Èmi máa ń fẹ́ fún ènìyàn ní ẹ̀bùn gẹ́gẹ́ bí àìní ẹni yẹn ni. Mo sì máa ń fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn nìyẹn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jù, bóyá wọ́n ń ṣe ọjọ́ ìbí ni àbí wọ́n ń ṣe nǹkan àbí ìkómọ, èmi máa ra aṣọ ọmọ tuntun. Tó bá dẹ̀ jẹ́ ọjọ́ ìbí ni, màá fún wọn ní aṣọ tí wọ́n lè rán, tí wọ́n lè wọ̀. Mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní aṣọ.

Ọjọ́ ìsinmi tó kọjá yìí tí ì ṣe ijọ Sunday ni mo kẹ́yìn lọ si ibi orin. Nítorí pé a kọni kọni kọrin ní jọọ́ ìsinmi yìí, ní jọọ́ Sunday yìí. Àwọn tó ń ṣe ayẹyẹ ìgbéyàwó, ọjọ́ ìbí àti ọmọ tuntun tí wọ́n fi jì fún Ọlọ́run, tó ń gbé wọ church ní jọọ́ Sunday. Gbogbo wọn lá ń ṣe ayẹyẹ, lá ń ṣàjòyò ta n kọrin, ta ń jọ si Ọlọ́run. Ní jọọ́ Sunday tó kọjá, Ọjọ́ ìsinmi ni mo kẹ́yìn lọ sí ibi orin.

Bẹ́ẹ̀ni, èmi ní aṣọ òtútù. Nítorí pé ó máa ń dáàbò bo ara kó tutù má bá a pa àyàn. Ó tutù máa ma mú yàn. Èmi ní aṣọ òtútù, aṣọ òtútù tí máa ń wọ̀ ó máa ń jẹ́ kí ara mi gbóná má ń dín òtútù kù. Torí bí èèyàn ò bá lá aṣọ òtútù gan, ó lè fa àìsàn. Torí tó tutù bá pọ̀ jù ó lè fa àìsàn. Pàápàá àkókò òjò ló ti ń súmọ́lé. Èmi aṣọ òtútù mi mo máa ń wọ̀ ká fẹ́fẹ́ gan bá pọ̀ jù aṣọ òtútù yìí òun náà ni mo máa ń wọ̀. Mo ní aṣọ òtútù.

Bẹ́ẹ̀ni o, sọ máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, torí tí iṣẹ́ bá wà lẹ́, tó yẹ kí n ṣe, tí mo gbọ́dọ̀ parí, tí mi ò ní fẹ́ kí ó tún bá iṣẹ́ tọ̀la nílẹ̀, tí mi ò ní fẹ́ kó máa pọ̀lẹ̀ kó máa ga kó máa ga, èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ kí n lè parí iṣẹ́ mi.

Èmi máa ń lo ọ̀pá ìfámú́ra nítorí pé ó rọrùn láti fi mu ohun mímu. Ó rọrùn láti fi mu ohun mímu, pàápàá tí mo bá wà ní ìta tó jẹ́ wípé mi ò fẹ́ fi ẹnu kan kọ́ọ̀pù ní ìta, èmi máa ń fẹ́ lo ọ̀pá ìfámú́ra yẹn, èmi máa fẹ́ lò nítorí ó dáa, ó dáa fún àlàáfíà ẹ̀yàn gan an, fún ìmọ́tótó pàápàá níbi ayẹyẹ, pàápàá níbi ayẹyẹ èmi máa ń fẹ́ lo ọ̀pá ìfámú́ra kí n fi mu ohun mímu.

Èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn nítorí pé ó tún dáa fún ìlera ọkàn. Ó máa ń mú ayọ̀ bá eyàn. Ẹ̀rín jẹ́ ǹkan tó máa ń mú inú èèyàn dùn. Ó sì máa ń dín ìbànújẹ́ àti ìrònú kù. À mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn torí ẹ̀rín ó máa ń tú ọkàn sílẹ̀, ó máa ń tú ọkọ̀ sílẹ̀ tí èèyàn bá rẹ́rìn inú èèyàn ó máa dùn. Ó máa dín ìbànújẹ́ kù. Ó máa ń ràn wá lọ́wọ́ láti máa rántí ǹkan tí ó dáa àbí láti máa ronú. Ó sì máa mú ọpọlọ ṣiṣẹ́ dáadáa. Ó dára kí ènìyàn ó máa rẹ́rìn. Èmi fẹ́ràn àwọn ìtàn àwọn àlọ́ apanilẹ́rìn. A mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo fẹ́ràn wọ́n.

Wákàtí tí mo máa ń fi wo ojú ìbòjú lójúmọ́, à, ó ju wákàtí mẹ́jọ lọ tí máa fi ń wo ojú ìbòjú lójúmọ́ torí iṣẹ́ mi. O gba kí ń máa wo ojú ìbòjú ṣùgbọ́n èmi máa ń gbìyànjú láti máa gbé ojú kúrò ḿbẹ̀ díẹ̀díẹ̀ nítorí fún ìlera ojú mi, nítorí fún àlàáfíà ojú, èmi máa ń gbé ojú kúrò ḿbẹ̀ díẹ̀díẹ̀, má tún padà, má tún lọ máa wo ṣùgbọ́n ó tó bi wákàtí mẹ́jọ sí mẹ́sàn te mi máa ń wo ojú ìbòjú lójúmọ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oru. Nítorí wípé oru máa ń dákẹ́ jẹ́, èèyàn máa ń ráyè ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú ìrọ̀rùn tí ò ní sí, tí ò ní sí èèyàn kankan tó máa yọ̀ yan lẹ́nu. Gbogbo ẹ̀ máa dákẹ́, ọpọlọ gán máa sinmi. Èèyàn alè ronú dáadáa. Iṣẹ́ òru máa ń dùn ṣe gan an, èèyàn máa farabalẹ̀ ṣe tí èèyàn máa lè ronú dáadáa. Mo fẹ́ràn oru.

Bẹ́ẹ̀ ni, mo ní àwọn òògùn tí èmi máa ń mu lójoojúmọ́. Mo máa ń mu àwọn vitamin àti àwọn supplement kọ̀ọ̀kan torí ó máa ń ràn mí lọ́wọ́. Ẹni tó ti ṣiṣẹ́ lọ látaárọ̀, èèyàn nílò àti máa lo àwọn ògùn kọ̀ọ̀kan tó máa máa fún èèyàn lókun àti agbára tí ó ní jẹ́ kí ènìyàn ṣààrẹ. Èmi ní àwọn òògùn tí mo máa ń mu lójoojúmọ́